Ṣé mo mọ bí a ti ń fò? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń fò. Mo mọ bí a ti ń fò dáradára. Mo lè gbé ara mi, mi ò sanra jù, mi ò jẹ ẹ́ kúrú jù, mi ò sanra púpọ̀. Nítorí náà mo mọ bó ṣe ń gbé ara mi. Nítorí pé ara mi fú yẹ̀ gidigidi gan. Mo mọ bó ṣe ń fò, mo mọ bó ṣe ń sáré, mo mọ bó ṣe ń ṣe oríṣiríṣi. Ní ilé ìwé mi nígbà kan rí mo ti fò rí. Mo ti lọ sí ìdíje ọmọ tó máa ń fò géńgè. Nítorí náà mo mọ bó ṣe ń fò.

Ṣé mo máa ń lo ọ̀pá ìfamúra nígbà tí mo bá mú ohun mímu? Rárá, mi ò ń lo ọ̀pá ìfamúra nígbà tí mo bá mú ohun mímu, nítorí pé ọ̀pá ìfamúra kò yára púpọ̀. Nítorí náà, mo fẹ́ràn láti mu omi láti inú kọ́ọ̀pù. Mi ò nílò ọ̀pá ìfamúra kí ń tó mọ omi, ní ò ti ẹ̀ fẹ́ràn rẹ̀ rára rárá láti máa lò. Ṣùgbọ́n ó dàbí pé àwọn obìnrin máa ń lò púpọ̀ ju ọkùnrin lọ. Ṣùgbọ́n èmi fúnra mi, mi ò fẹ́ràn láti máa lo ọ̀pá ìfamúra tí bá ń mú omi.

Wákàtí mélòó ni mo máà ń fi ṣiṣẹ́ lójoojúmọ́? Ní ojoojúmọ́ mo máa ń ṣiṣẹ́ bí i wákàtí mẹ́rin, bí i wákàtí mẹ́rin ni mo fi máa ń ṣiṣẹ́. Tí n bá de ti parí iṣẹ́ mi lẹ́yìn wákàtí mẹ́rin yẹn, mo máa kúrò ní ibi iṣẹ́, mo máa bo nílé. Nítorí pé wákàtí yẹn ní mo máa n ṣe ise, wákàtí mẹ́rin nìkan péré ni mo máa ń ṣiṣẹ́. Lẹ́yìn wákàtí mẹ́rin mi ò ń ṣiṣẹ́ mọ́. Bẹ́ẹ̀ ni, wákàtí mẹ́rin nìkan ni mo màá fi ń ṣe iṣẹ́.

Kí ni ohun mímu tí mo fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni ohun tí a ń pè ní zobò. Òun ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn láti máa mú zóbò dáradára. Mo nífẹ̀ẹ́ sóbò láti máa mú. Ṣùgbọ́n àwọn bí i ohun bí i mínírà yẹn, àwọn ǹkan báyẹn mi ò fẹ́ràn láti máa mú àwọn yẹn. Ṣùgbọ́n zóbò nìkan ni mo fẹ́ràn láti máa mú nítorí pé ó máa ń ṣe ara lóore. Bẹ́ẹ̀ ni.

Ṣe mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àti ọ̀wọ̀dọ̀wọ̀? Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ ọ̀wọ́ àti ọ̀wọ̀dọ̀wọ̀. Nítorí pé tí ìgbàgbọ́ o bá ti ọwọ́ dé ọwọ́, báwo la ṣe máa mọ̀ pé ìgbàgbọ́ wà? Nítorí náà ni mo ṣe gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ̀wọ̀. Nítorí pé à ti ìran dírán ni ìgbàgbọ́ náà tí ń bọ̀ wá. Ó sì ń ti ọwọ́ dé ọwọ́ kí a bá lè lóye nípa ìgbàgbọ́.

Ṣe mo ma ń pa ohun ọ̀ṣọ́ ṣára? Lẹ́ẹ̀kan kan mo ma ń lo ohun ọ̀ṣọ́ ṣára ṣùgbọ́n kò ń ṣe gbogbo ìgbà. Ìgbà tí mo bá ń lọ sí ilé ìjọsìn nìkan ni mo máa ń fi ohun ọ̀ṣọ́ sí ara, ṣùgbọ́n ní ọlọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́nu mẹ́ta yìí mi o ń lo ohun ọ̀ṣọ́ rárá.

Ṣé mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Ní ìgbà kan rí mo ti kọ lẹ́tà rí nígbà kan ṣùgbọ́n ọdún púpọ̀ sẹ́yìn nìyẹn. Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò kí ń kọ lẹ́tà, mi ò ń kọ lẹ́tà sí àwọn ènìyàn nítorí pé ayé tí a wà yìí, ayé ayélujára ni, kò ń ṣe ayé àtijọ́ tí wọ́n máa ń kọ lẹ́tà. Ayé tí a wà yìí jẹ́ ayé tí a lè lo fóònù wa fi kọ lẹ́tà fi kọ àtẹ̀ránsẹ́ sí ènìyàn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ní àsèkó tí a wà yìí lẹ́tà wọ́n kì í lo lẹ́tà púpọ̀ ṣùgbọ́n ní ayé àtijọ́ ọ máa ń kọ lẹ́tà. Nítorí náà ni mi ò ń lo lẹ́tà, mi ò ń kọ lẹ́tà bẹ́ẹ̀ni.

Ṣé mó mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mó mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Mó mọ bí a ṣe ń ṣe fóònù, mó mọ bí a ṣe ń ṣe bàtà, mó mọ bí a ṣe ń tẹ fóònù. Tí o bá wá ǹkan nínú fóònù rẹ tí o kò mọ bí tó wà, mó mọ bí a ti ń wá jáde. Mó mọ bí a ṣe ń ṣe nǹkan tí ó pò rẹpẹtẹ. Nǹkan tí mo lè ṣe pò gidi gan, mi ò lè kà á, torí náà mo mọ bí a ti ń tún nǹkan ṣe dáadáa.

Ṣé mo ti sinà rí? Bẹ́ẹ̀ni mo ti sinà rí. Mo ti lọ sí ibi tó jẹ pé mi ò mọnà rí. Ṣùgbọ́n mo beèrè lowo áwọn tó wà ní àyíká ibibè wipé ìbò ni mo wà yìí. Wọ́n sì sọ fún mi wípé ibi tí mo wà yìí ni ibi báì báì báì. Nítorí náà mo ti sinà rí ṣùgbọ́n wọ́n tọ́ mi sọ́nà. Bẹ́ẹ̀ni mo ti sè nàrí.

Orin wo ni mo fẹ́ràn jùlọ? Orin tí mo fẹ́ràn jùlọ ni orin ẹ̀mí, orin ẹ̀mí. Ó lè jẹ́ ti reggae ni o, ó lè jẹ́ ti oríṣiríṣi tó bá fẹ́ jẹ́ ṣùgbọ́n tó kọ bá jẹ́ orin ẹ̀mí, orin ẹ̀mí nìkan ni mo fẹ́ràn jù. Orin ẹ̀mí ni mo máa ń gbọ́ tí ó bá wọrí fóònù mi. Wá rí i pé orin ẹ̀mí ló pọ̀jù níbẹ̀. Nítorí náà orin ẹ̀mí ni mo fẹ́ràn jùlọ. Orin tí a máa ń kọ ní ilé ìjọsìn láti fi yan Ọlọ́run, òun ni mo fẹ́ràn jùlọ.

Nígbà wo ni mo máa ṣe ìmọ́tótó ilé mi? Mo máa ṣe ìmọ́tótó ilé mi ní gbogbo òpin ọ̀sẹ̀. Ní gbogbo òpin ọ̀sẹ̀, wọ́n máa ṣe ìmọ́tótó ilé mi. Nítorí pé láti ọjọ́ ajé títí di ọjọ́ àlámísìì mi ò kí ń ráyè. Mo máa ń lọ sí ibi iṣẹ́ ṣùgbọ́n tí mo bá ti padà dé ní ọ̀sẹ̀ ní ọjọ́ ọ̀sẹ̀ òpin ọ̀sẹ̀, mo máa ń tún gbogbo ilé ṣe. Nítorí ni òpin ọ̀sẹ̀ ni wọ́n máa ń tún gbogbo ilé ṣe. Bẹ́ẹ̀ ni.

Àwọ̀ wo ni mo fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ pupa. Àwọ̀ pupa ni mo fẹ́ràn jù. Nítorí pé àwọ̀ pupa da ó ṣe ń rí. Àwọ̀ pupa da gidigidi gan. Ó máa ń jẹ́ kí ẹ̀wà jáde. Ó máa ń jẹ́ kí ẹ̀wà nǹkan kó jáde. Nítorí náà ni mo fi nífẹ̀ẹ́ àwọ̀ pupa gidi gan. Tó bá jẹ́ aṣọ ni o tàbí bàtà ni o tàbí àwọ̀ ara èèyàn gan. Mo nífẹ̀ẹ́ àwọ̀ funfun, àwọ̀ pupa bẹ́ẹ̀ ni.

Nígbà wo ló kẹ́yìn tí mo sun kún? Eh, nígbà tó kẹ́yìn tí mo sunkún ni ọdún méjì sẹ́yìn, ọdún méjì sẹ́yìn tàbí ọdún mẹ́ta sẹ́yìn nígbà tí dàddy mi se aláìsí. Ìgbà yẹn ni mo mọ̀ wípé mo sunkún gbẹ̀yìn. Ìgbà ẹni mo sunkún gbẹ̀yìn ìgbà tí dàdì mi se aláìsí. Ìgbà yen ni mo sunkún gbẹ̀yìn tí mo mọ̀ pé mo sun ẹkún. Bẹ́ẹ̀ ni.

Ṣé mo ní ọkọ̀? Rárá o. Ọlọ́run o ti pèsè ọkọ̀ fún mi báyìí, ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé ní ọdún díẹ̀, Ọlọ́run yóò pèsè ọkọ̀ tọ̀dọ̀ mi fún mi. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́lowo báyìí tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò tí ì ní ọkọ̀ ti tọ̀dọ̀ mi, ṣùgbọ́n mò ń gbàdúrà wípé Ọlọ́run áa pèsè ọkọ̀ tèmi fún mi láìpẹ́. Bẹ́ẹ̀ ni.

Àkókò mélòó ni màá ṣètò agogo ìjí mi? Mo máa ń ṣètò agogo ìjí mi sí ago márùn ún. Ago márùn ún ni mo máa ń jí dìde nítorí pé agogo márùn ún yẹn jẹ́ àkókò tí mo máa ń gba àdúrà. Nítorí náà agogo márùn ún ni àkókò ìjí mi. N ò lè bá a sún padà ní tí ilẹ̀ bá mọ̀, ṣùgbọ́n àkókò márùn ún yẹn gangan, gangan òun ni àkókò ìjí mi tó yẹ kí n jí kí n gba àdúrà sí Ọlọ́run. So nítorí náà àkókò agogo márùn ún ìdájí ni àkókò ìjí mi.

Ṣé mo máa ń mu ògùn lójojúmọ́? Rárá o, mi ò ń mu ògùn lójojúmọ́. Tí mo bá ṣàìsàn nìkan ni mo máa ń mu ògùn. Ṣùgbọ́n tí mi ò bá ṣe àìsàn kankan, mi ò ń lo ògùn. Mi ò nílò ògùn, nítorí pé lójojúmọ́ ni ara mi ń le koko ko lára ọ̀tá le. Bẹ́ẹ̀ni, ara mi máa ń le gidi gan. Nítorí náà, mi ò ń lo ògùn ní ojoojúmọ́.

Ṣé mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá o, mi ò tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ṣùgbọ́n mo lérò pé láìpẹ́, mo ní ìgbàgbọ́ pé láìpẹ́ n ó ń rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Nítorí pé ó níbi kan tí mo fẹ́ rìn ìrìnàjò lọ. Nítorí náà mo máa wọ ọkọ̀ ojú irin lọ síbẹ̀. Kíni mi lè bá le ní ìmọ̀ tí àwọn ènìyàn máa ní tó bá wà nínú ọkọ̀ ojú irin. Bẹ́ẹ̀ni, mo sì máa lọ sí ọkọ̀ ojú irin. Bo lówó lówó báyi mi ò tí rìn ọkọ̀ ojú irin rí.

Ṣé mo ní gíláàsì ọ̀rùn? Rárá o, mi ò ní gíláàsì ọ̀rùn. Mi ò tíì è wulẹ̀ ní gíláàsì kankan rárá rárá. Ka máa wá sọ gíláàsì tó ọ̀rùn, mi ò ní gíláàsì tó ọ̀rùn rárá o. Mi ò tíì è ní gíláàsì kankan rárá rárá. Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní gíláàsì kankan. Nítorí pé ojú mi pé, péré péré ojú mi le, ojú mi dára. Nítorí náà mi ò nílò gíláàsì. Gíláàsì ọ̀rùn gan mi ò nílò gíláàsì ọ̀rùn.

Ṣé mo máa ń fi owó pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń fi owó pamọ́. Mo máa ń fi owó pamọ́ lẹ́yìn tí n bá gba owó oṣù mi, mo máa ń fi owó pamọ́. Nígbà mìíràn tí bá rí owó tí mo rí pé owó yìí pọ̀ gidigidi, mi ò ní ná gbogbo rẹ̀, mo máa yọ nínú ẹ̀, mo máa fi pamọ́. Bẹ́ẹ̀ ni mo máa ń fi owó pamọ́, ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà ni máa ń fi owó pamọ́ o. Ṣùgbọ́n tí mo bá fẹ́ ṣe nǹkan tàbí mo fẹ́ ra nǹkan, mo máa ń fi owó pamọ́ fún nǹkan tí mo bá fẹ́ rà.

Ṣé mo mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀. Mo mọ bí a ti ń wẹ̀. Bóyá ìwẹ̀ nínú balùwẹ̀ ni o tàbí nínú omi, mo mọ bí a ti ń wẹ̀. Mo mọ bí a ti ń wẹ̀ gidigidigidi gan. Mo mọ bí a ti ń wẹ̀. Mi o n sọ ọmọdé nítorínà mo mọ bí a tí ń wẹ̀. Mo ti n wẹ̀ láti bí ọdún púpọ̀ sẹ́yìn. Nítorínà mo mọ̀ dájúdájú bí a ti ń wẹ̀. Mo mọ bí a se n wẹ̀ nínú odò, mo sì mọ bí a ṣe n wẹ̀ nínú balùwẹ̀.

Ṣe mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata? Àá bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata gidigidi gan. Mo fẹ́ràn ata gidigidi gan, bóyá òun ṣe ọbẹ̀ ni o, tàbí o fẹ́ dín ẹran ni, tàbí o fẹ́ ṣe ọbẹ̀ ẹran àbí ọbẹ̀ ẹja, tàbí ó tiẹ̀ fẹ́ ṣe macaroni ni. Mo fẹ́ràn kí ata máa pọ̀ ńnú gbogbo oúnjẹ tí mo bá ń jẹ. Nítorí náà mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata gidigidi gan, bóyá o fẹ́ ṣe ọbẹ̀ ìrẹsì ni tàbí ọbẹ̀ omi ọbẹ̀ lásán, mo fẹ́ràn kí ata máa pọ̀ nínú rẹ̀ dáadáa.

Kí ni àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú? Hmm ìbéèrè ńlá lelèyii o. Kí ni àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú? Èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú ni wípé mo fẹ́ jẹ kí iṣẹ́ mi, mo fẹ́ kí ó gbilẹ̀ gidigidi gan. Mo fẹ́ kí iṣẹ́ mi gbilẹ̀ gidigidi gan. Mo fẹ́ ní àwọn ẹ̀ka káàkiri ìlú. Mo fẹ́ ní àwọn ẹ̀ka káàkiri gbogbo ìlú ibi tí mo bá wà. Bóyá ní òkè òkun ni tàbí ní ìlú tí mo bá wà ni mo fẹ́ ní ẹ̀ka káàkiri gbogbo àgbáyé. Èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú ni èyí.

Kí ni mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn? Ní gbogbo ìgbà tí mo bá fẹ́ lọ sùn, nígbà míràn mo máa ń ṣi ará lẹ̀ mi ò kí ń wọ ǹkan kan. Mo kan wọ ṣòkòtò penpe tí mo máa ń wọ̀ sùn ni. Ṣòkòtò pempe nìkan ni mo máa ń wọ̀ sùn. Ṣùgbọ́n nígbà míràn mo máa ń wọ aṣọ sùn, mo máa ń wọ aṣọ àti ṣòkòtò sùn. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, ní gbogbo ìgbà, ní ọ̀pọ̀ ìgbà mi ò n fi bẹ́ẹ̀ wọ aṣọ. Mo máa ń ṣi ará lẹ̀ sùn ni, bẹ́ẹ̀ ni.

Ṣé mo ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Mo ní ọgbà ní ibi tí mò ń gbé. Mo ní ọgbà ní àyíká ilé mi. Ní ibi tí mo ti ń ṣíṣẹ́ bákan náà, mo ní ọgbà níbibẹ̀. Mo ní ọgbà ní àyíká ilé mi, ní àyíká ibi iṣẹ́ mi. Nínú ibi tí mo ti ń kọ́ ẹ̀kọ́ ní ilé ìwé mi bákan náà. Mo ní ọgbà ní àyíká ilé ìwé mi. Nítorí náà mo ní ọgbà. Bẹ́ẹ̀ni, mo ní.

Kí ni ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí? Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ni ìgbà kan tí a ní ìjàmbá ọkọ̀ ní, ní ọdún pípọ̀ sẹ́yìn, èmi àti àbúrò mi. Ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kò sí ǹkankan tí ó ṣe wá. Nítorí náà mi ò lè rántí ǹkan púpọ̀ ní ìgbà ọmọdé mi. Ṣùgbọ́n ìjàmbá yìí mo rántí rẹ̀ títí di òní.

Kí ni àwọn ohun tí mo fẹ́ràn lórí písà? Mi ò fẹ́ràn ǹkan kan lórí písà nítorí pé mi ò fẹ́ràn písà fún rara rẹ̀. Mi ò fẹ́ písà, mi ò ń jẹ písà. Kò ń ṣe oúnjẹ ìbílẹ̀ wa nítorínà mi ò fi fẹ́ràn písà láti máa jẹ ẹ́. Ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi máa ń jẹ o. Mo máa rí wọn tó máa ń ṣowó wọn rà. Ṣùgbọ́n èmi, mi ò fẹ́ràn písà, mi ò nífẹ̀ẹ́ písà, mi ò fẹ́ràn láti máa jẹ písà. Nítorínà mi ò fẹ́ràn ǹkan kan lórí písà.

Ṣé mo ní àìsàn ìkórira ti oúnjẹ kan? Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórira fún àwọn oúnjẹ kan, bí i àwọn oúnjẹ́ tí wọ́n máa ń fi ajá sè, bí i ọbẹ̀ ajá, ọbẹ̀ olóńgbò, mi ò nífẹ̀ẹ́ rẹ̀, àti ẹran ẹlẹ́de, ẹran ẹlẹ́dẹ̀, mi ò nífẹ̀ẹ́ rẹ̀. Nítorí nàa àwọn oúnjẹ tí ó máa ń kó mi nírìra nìyẹn. Mi ò fẹ́ràn ajá, ọbẹ̀ ajá, ọbẹ̀ olóńgbò àti ọbẹ̀ ejò tàbí ọbẹ̀ ẹlẹ́dẹ̀.

Ṣé mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ósì? Mo máa ń lo ọwọ́ ọ̀sì, ọwọ́ ọ̀sì ni mo fi máa ń jẹun. Ọwọ́ ọ̀sì ni mo máa ń sábà lò. Mí mo ń ṣe ọlọ́wọ́ ọ̀tún ọlọ́wọ́ ọ̀sì ni mo máa ń lò. Mo dẹ̀ máa ń lo ọwọ́ ọ̀tún náà lẹ́ẹ̀kọ̀kan ṣùgbọ́n ọwọ́ ọ̀sì ni mo lè lò dáadáa. Ọwọ́ ọ̀sì ni mo máa ń lò dáradára. Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọwọ́ ọ̀sì dáradára. Ọwọ́ ọ̀sì ni mo máa ń lò.

Báwo ni mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Mi ò mọ bí a ṣe máa ń kojú ìdènà ọkọ̀ nítorí pé mi ò ní ọkọ̀. Nítorí naà tí mo bá wà nínú ọkọ̀ tí ìdènà ọkọ̀ bá wà, ẹni tí ó ń wà mí ló máa kojú ìdènà ọkọ̀. Mi ò ní mọ́tò kan rí, mi ò ní Ọ̀yọ́ ayọ́kẹ́lẹ́ kan rí. Nítorí nàa mi ò mọ bí wọ́n ṣe ń kojú de ìdènà ọkọ̀. Mi ò wa ọkọ̀ kan rí. Ọkọ̀ tí mo wà rí ni ọkọ̀ daddy mi ní ìgbà kan, ṣùgbọ́n ó ti pẹ́ bíi ọdún mẹ́wàá sẹ́yìn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní ọkọ̀ kankan. Nítorínà mi ò mọ bí wọ́n ṣe ń kojú ìdènà ọkọ̀.

Ìgbà mélòó ni ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìrìn mi láti ilé lọ sí ibi iṣẹ́ mi kò jìnnà púpọ̀, kò gbà ju ìṣẹ́jú mẹ́rìndínlógún lọ. Kò gbà ju ìṣẹ́jú mẹ́rìndínlógún lọ nítorí pé ilé mi sí ibi iṣẹ́ mi kò fi bẹ́ẹ̀ jìnnà bá yẹn, kò fi bẹ́ẹ̀ jìnnà púpọ̀. Nítorí náà, kò ju ìṣẹ́jú mẹ́rìndínlógún lọ tí mo fi máa dé ibi bẹ. Mo kàn máa rìn sẹ̀ ni, mi ò nílò láti gbé ọkọ̀ tàbí láti gun ọ̀kadà. Máa kan rinsẹ̀ ni mo dẹ ti dé ibi iṣẹ́ ní yẹn. Bẹ́ẹ̀ ni.

Ṣé mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọ? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọ. Tí mo bá fẹ́ kọjá lórí títì, tí mo dẹ́rìí pé ọkọ̀ ń sáré bọ̀, màá kan jú wọ́ ni. Ó ní bí màá ṣe sọ fún ọkọ̀ pé dúró mo fẹ́ kọjá. Tí bá dẹ́ n padà bọ̀, àbí mo ń padà lọ sí ilé, tí ọkọ̀ kan bá fẹ́ dì mí lọ́nà, mo mọ̀ bí ṣe máa sọ fún ọkọ̀ wípé mo fẹ́ kọjá. Mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró. Lótọ́ mi ò ń ṣe àwọn adákọ̀ dúró, ṣùgbọ́n mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró.

Àkókò wo ni ọ́fíìsì mi máa ń ṣí? Ọ́fíìsì mi máa ń ṣí ní agogo mẹ́jọ àárọ̀. Agogo mẹ́jọ àárọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí. Tí agogo mẹ́jọ àárọ̀ bá ti lù, ọ́fíìsì mi máa ṣí, a máa bẹ̀rẹ̀ iṣẹ́. Ṣùgbọ́n àwa tí à ń ṣiṣẹ́ ní ọ́fíìsì, a gbọdọ̀ ti tètè dé, a gbọdọ̀ ti tètè dé kí ọ́fíìsì tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu. A à gbọdọ̀ léetì wá sí ibi iṣẹ́ nítorí náà agogo mẹ́jọ àárọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí.

Báwo ni mo ṣe máa rí dájú pé ọjà mi dára? Mo máa rí dájú pé ọjà mi dára nípa ṣíṣe iṣẹ́ ní ọ̀nà tí ó dára gẹ́gẹ́ bí ayàwòrán tí mo jẹ́. Tí mo bá lọ ṣiṣẹ́ fún èèyàn, máa, máa jẹ́ kí máa ríi pé iṣẹ́ tí mo fẹ́ ṣe, iṣẹ́ tí ó dára ni. Mo sì máa ṣe é ní ọ̀nà tí ó yanjú. Nítorí náà, mo máa ṣiṣẹ́ mi ní àṣepé mo máa ṣe é ní ọ̀nà tí ó jẹ pé tí àwọn oníbàárà mi bá rí i, inú wọn máa dùn, inú wọn máa yọ́ sí mi tí wọ́n bá rí iṣẹ́ tí mo bá wọ́n ṣe.

Ṣé mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Rárá o, mi ò ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá o. Mi ò ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Mo jẹ́ eyan kan tí ó pé mo fẹ́ràn láti má a wà ní ilé mi ní gbogbo ìgbà. Ní ìgbà tí mo bá ń ṣọjọ́ ìbí mi gan, mo fẹ́ràn láti má a wà ní ilé mi ní gbogbo ìgbà. Mi ò fẹ́ràn láti má a lọ sí ilé ìdárayá níbi tí àwọn èèyàn tí wọ́n má a dárayá, mi ò fẹ́ràn bibẹ̀. Mo fẹ́ràn láti má a wà ní ilé mi. Nítorínà mi ò ní orúkọ ní ilé ìdárayá, mi ò lọ sí ìkan rí. Mi ò jẹ́ ẹ ṣe tán láti lọ sí ilé ìdárayá kankan nítorínà mi ò ní orúkọ ní ilé ìdárayá.

Báwo ni ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn mi ṣe rí? Ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn mi ni iṣẹ́ tí mo lọ ṣe ní ibi ìgbéyàwó kan. Mo sì ṣe iṣẹ́ yẹn ní àsẹyànjú. Mo ya àwòrán, mo ya ọkọ, mo ya ìyàwó, mo ya àwọn tó yẹ kí n ya, mo ya wọn dára dára. Inú mi sì dùn wípé inú àwọn oníbàárà mi dùn sí iṣẹ́ tí wọ́n rí. Nítorí náà ìgbéyẹ̀wò iṣẹ́ mi tí mo ṣe kẹ́yìn ni wípé iṣẹ́ dára dára ni mo ṣe, iṣẹ́ tó dá ni mo ṣe.

Ṣé mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ àyàwòrán, mo ti ṣe iṣẹ́ fún àwọn ènìyàn lọ́fẹ̀ẹ́, lọ́fẹ̀ẹ́ rí. Mo máa lọ sí ibi tí wọ́n ti ń ṣe ayẹyẹ, mo máa yà wọ́n, mi ò ní gbowó. Mo dẹ máa fún wọn ní ohun tí mo yà, mo máa fún wọn ní àwòrán wọn tí mo yà. Nítorí náà mo ti ṣe ọ̀fẹ́ rí tó pọ̀ rẹpẹtẹ. Mo ti ṣe ọ̀fẹ́ rí tó pọ̀ rẹpẹtẹ. Lọ́wọ́lọ́wọ́ báyìí gan an self, mo sì ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ènìyàn. Lọ́wọ́lọ́wọ́ báyìí mo sì ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ènìyàn, bẹ́ẹ̀ ni.

Gíga tí mo ga tó, eh mo ga ní ẹsẹ̀ bàtà mẹ́fà, mo ga ní ẹsẹ̀ bàtà mẹ́fà àti àbọ̀. Mo ga ní ẹsẹ̀ bàtà mẹ́fà, èmi náà ga díẹ̀ ṣùgbọ́n mi ò kúrú jù, mi ò dẹ́ ga jù. Mo ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà, mo ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà, mi ò ga jù, mi ò de kúrú jù. O dàa bí ṣe wà yi, mo sì fẹ́ràn bí i ṣe wà. Mi ò ga jù, mi ò kúrú jù. Ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà ni mo ga.

Ṣé mo jẹ́ ènìyàn tó má n ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó nífẹẹ kí ohun gbogbo wà ní ètò létò kó wà létòlétò nínú yàrá mi ni tàbí nínú ilé ìjọsìn tàbí níbikíbi tí mo bá lọ. Mo fẹ́ kí gbogbo ǹkan wà létòlétò nítorí náà mo jẹ́ enikan tó máa n ṣe ètò ǹkan. Bo jẹ́ o fẹ́ ṣe ètò ìgbéyàwó ni o tàbí o fẹ́ ṣe ètò kan, bóyá ètò ìmọ̀ ǹkan ní gbogbo ọ̀nà ṣá, mo lè ṣe gbogbo ẹ. Mo jẹ́ ènìyàn tó má n ṣe ètò ǹkan.

Nígbà wo ni ó kẹ́yìn tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi? Ni ọ̀sẹ̀ tí ó kọjá mo sì pàdé àwọn ọ̀rẹ́ mi. Nítorí pé ní ọ̀sẹ̀ tí ó kọjá ni a bọ́ sí ọdún titun. Nítorí náà mo pàdé àwọn ọ̀rẹ́ mi. Mo rí àwọn ọ̀rẹ́ mi tí a ti jọ sọ̀rọ̀ ní ìgbà pípẹ́ láti ọmọdé. Ṣùgbọ́n a ríra nígbà tí mo lọ sílé fún òpin ọdún. A sì ríra a yọ̀ mọ ra wa, a kíra wa, inú wa dùn sí ra wa. Bẹ́ẹ̀ ni.

Irú ojú ọjọ́ wo ni mo fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìrọ̀lẹ́. Nítorí pé ojú ọjọ́ yẹn máa ń wálẹ̀, ó máa ń jẹ́ kí gbogbo nkan tutù, ó máa ń jẹ́ kí gbogbo nkan tutù, ó máa ń jẹ́ kí ara ènìyàn balẹ̀. Nítorínà ojú ọjọ́ ìrọ̀lẹ́ ni mo nífẹ̀ẹ́ jù. Nítorí pé ojú ọjọ́ ìrọ̀lẹ́ máa ń jẹ́ kí gbogbo nǹkan tutù, kí gbogbo nkan wálẹ̀, kò jẹ́ kí, kò ní jẹ́ kí òórùn máa ràn láti máa jó ènìyàn lára. Nítorí nàa, ojú ọjọ́ ìrọ̀lẹ́ ni mo fẹ́ràn jù.

Báwo ni mo ṣe máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe? Ni, ìtumọ̀ iṣẹ́ àkànṣe, mo jẹ́ ǹkan tó máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe, àwọn iṣẹ́ àkànṣe bí i iṣẹ́ ayàwòrán tí mo máa ń ṣe àwọn iṣẹ́ tó le, mo máa ń ṣe àwọn iṣẹ́ àkànṣe kan tó yẹ pé ó ní agbára gidi gan.

Ṣé mo máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Mo nífẹ̀ẹ́ kí n máa ṣe ìpè fídíò lọ́pọ̀lọpọ̀, nítorí ó dára kí o máa pèyàn kí o sì máa rí ẹni tí o ń bá sọ̀rọ̀. Nítorí náà ni mo fi fẹ́ràn ìpè fídíò lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n kò n ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe ìpè fídíò. Ṣùgbọ́n ní ẹ̀ẹ̀kan kan, lẹ́ẹ̀kan kan tí mo bá fẹ́ pé àwọn tí mo fẹ́ràn tàbí lára àwọn ẹbí mi tàbí mummy mi tàbí àwọn ẹ̀gbọ́n àti àbúrò mi, mo máa ń fẹ́ràn láti ṣe ìpè fídíò.

Ìgbà mélòó ni ìsinmi ó ń jẹ ọ̀sán mi gbá? Ìgbà díẹ̀ ni mo kan fi máa ń jẹun ọ̀sán. Kò gba jú bíi ìṣẹ́jú mẹ́wàá lọ, kò gba jú ìṣẹ́jú mẹ́wàá lọ ni mo fi máa ń jeun ọ̀sán. Kò ń gba àkókò pupọ̀. Mi ò ń ṣe èèyàn tó yẹ́ pé ó máa ń fi gbogbo àkókò jẹun ní ọ̀sán. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹ́n. Nítorínà àkókò tí mo fi máa ń jẹun ọ̀sán kò pọ̀ rárá. Nítorínà mi ò ń gba àkókò.

Ní ìgbà wo ni mo máa ń fọ ọkọ̀ mi? Kò sí ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi nítorí pé mi ò ní ọkọ̀. Mi ò ní ọkọ̀ báyìí, nítorí náà kò sí ọkọ̀ tí mo fẹ́ fọ̀. Ṣùgbọ́n tí Ọlọ́run bá ti pèsè owó tí mo ti ra ọkọ̀ tí t'ọ̀dọ̀ mi, mo máa rí pé mo fọ̀ ọ́ ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀, màá rí pé mo fọ̀ ọ́ ní ojoojúmọ́, màá rí pé mo fọ̀ ọ́ lẹ́yìn tí bá lò ó tán. Bí i ṣe maa fọ ọkọ̀ mi nìyẹn. Màá ma fọ̀ ọ́ ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀, màá tún máa fọ̀ ọ́ ní ojoojúmọ́ tí bá gbé jáde. Bí i ṣe maa ma fọ ọkọ̀ mi nìyẹn.

Kí ni mo máa ń ṣe nígbà tí mo bá dúró dè nǹkan? Mo máa ń ní sùúrù, mi ò kánjú tí bá ń dúró dè nǹkan, mo máa ń farabalẹ̀, mo máa jókòó, mi ò ní kánjú, mo máa farabalẹ̀ tí bá ń dúró dè nǹkan. Ní gbogbo ìgbà tí bá ń dúró dè nǹkan, o máa ríi wí pé ọkàn mi balẹ̀, kí má ba yára, kí má ba kánjú fún nǹkan yẹn. Ìdí ni ẹ́ni mo fi ń farabalẹ̀ tí nǹkan bá ń bọ̀ tí mo bá ń dúró dè nǹkan, mo máa ń farabalẹ̀ láti gbà nǹkan tí mò ń dúró dè.

Ṣé mo ti lè ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Rárá o, mi ò tí lè ẹnìkan kúrò ní iṣẹ́ rí. Mi ò lè ẹnikẹ́ni kúrò ní iṣẹ́ rí, nítorí gbogbo àwọn tí wọ́n máa ń bá mi ṣiṣẹ́, gbogbo àwọn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀, wọ́n jẹ́ àwọn tí ó níwà gidi, tí wọ́n sì jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ kárakára. Nítorí náà, kò sí ìdí tí mo máa fi lé wọn jáde.

Àjọ̀dún wo ni mo fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún Kérésì. Àjọ̀dún Kérésì jẹ́ àjọ̀dún ọjọ́ tí a bí olúwa wa Jesu Kristi. Nítorí náà ni mo fi fẹ́ràn àjọ̀dún yẹn. Ó jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jùlọ. Nítorí pé ọjọ́ yẹn ni a máa ń yọ ayọ̀ wípé a bí olùgbàlà wa sí ayé. Ẹni tó wá láti wá gbà wàhálà. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn àjọ̀dún Kérésì lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ni.

Ṣe mo ni aṣọ òtútù? Rárá, mi ò ní aṣọ òtútù. Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní aṣọ òtútù. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà, mo máa rí pé mo ra aṣọ òtútù nítorí pé mo máa ń ní mo maa feel òtútù ní ara mi. Nítorí náà, lọ́wọ́lọ́wọ́ báyìí mo nílò láti gẹ́t aṣọ òtútù yẹn nítorí pé ó ṣe pàtàkì gidi gan. Nítorí tí mi ò bá ra aṣọ òtútù yẹn, Ọlọ́run má jẹ kí n gan sílé. Idí nìyẹn tí mo máa fi wa aṣọ òtútù rà. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní aṣọ òtútù.

Báwo ni mo máa ṣe ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi? Ní ọjọ́ ìbí mi, mo máa ń ra kéèkì ni mo máa ń fi ṣe ọjọ́ ìbí mi. Mo sì máa ń pe àwọn ọ̀rẹ́ mi, àwọn tí wón nífẹ̀ẹ́ mi, àwọn olólùfẹ́ mi àti àwọn ẹbí mi. Mo máa pe wọn, màá sọ fún wọn wípé ẹ wá bá mi yọ̀ ó, oni ni ọjọ́ ìbí mi. Nítorí náà bí i ṣe máa ń ṣe ọjọ́ ìbí mi nìyẹn. Ní ọjọ́ ìbí mi, àwọn èèyàn máa gbé ẹ̀bùn wá fún mi. Inú wọn máa dùn, wọ́n máa kọrin ọjọ́ ìbí fún mi. Nítorí náà bí i ṣe máa ń ṣe ọjọ́ ìbí mi nìyẹn.

Ní igbà wo ni mo máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ ní gbogbo òpin ọ̀sẹ̀. Ní gbogbo òpin ọ̀sẹ̀, mo máa rí pé mo fọ aṣọ. Nítorí pé láti ọjọ́ ajé títí di òpin ọ̀sẹ̀, mo máa ń ṣe iṣẹ́. Nítorí náà òpin ọ̀sẹ̀ ni ọjọ́ tí ó dára jù fún mi láti fọ aṣọ. Nítorí pé ní gbogbo àkókò yẹn, ní òpin ọ̀sẹ̀, mo máa ń ní ààyè láti ṣe àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe. Nítorí pé àkókò òpin ọ̀sẹ̀ kò ń ṣe àkókò iṣẹ́. Nítorí náà mo máa ń ṣiṣẹ́ ní òpin ọ̀sẹ̀. Mi ò ń ṣiṣẹ́ ní òpin ọ̀sẹ̀. Nítorí náà màá fọ aṣọ mi ní òpin ọ̀sẹ̀.

Ṣé mo máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni mo máa ń fi ìpara sára. Mo máa ń fi ìpara sára nítorí pé ó ṣe pàtàkì fún mi kí àwọ̀ mi máa dán. Nítorí náà tí bá fẹ́ jáde ní àárọ̀ kí n tó jáde tí bá ti wẹ̀ tán, mo máa ń fi ìpara sára. Mo máa ń fi ìpara sí gbogbo ara, sí ojú mi, sí orí mi kí àwọ̀ mi lè máa dán, kí àwọ̀ mi lè máa tán. Ìdí tí mo máa ń fi ìpara sára ni nítorí náà mo máa ń fi ìpara sára ní gbogbo ìgbà.

Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi? Mo máa ń farabalẹ̀ ṣètò àwọn ìṣòro láàrín àwọn ẹlẹgbẹ́ mi nítorí pé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ wàhálà tàbí ǹkan ṣẹlẹ̀ nínú ibi iṣẹ́ tí kò dára, mo máa ń fi ara balẹ̀. Mo máa ń bọ́ sí àárín wọn pé okay oo, ẹ je a ṣé báyii, ẹ je a ṣé báyii. Máa mú advice sílẹ̀, tí advice yẹn bá lọ, won máa gbà, ṣùgbọ́n tí kò bá lọ, won ní gbà. Nítorí náà tí mo máa ń fi ìmọ̀ràn sílẹ̀ tí ó máa le ṣètò àwọn ìṣòro náà láàrín àwọn ẹlẹgbẹ́ mi.

Ọjọ́ mélòó ni mo ní fún ìsinmi ní ọdọọdún? Mo máa ń sinmi ní ọdọọdún ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni mo mọ̀ pé mo máa ń sinmi ní ọdọọdún. Nítorí náà ni gbogbo ọ̀sẹ̀ tó wà nínú gbogbo oṣù ni mo máa fi ń sinmi ní ọdọọdún. Nítorí náà ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni mo máa ń sinmi ní ọdọọdún. Mi ò lè sọ pé ọjọ́ báì báì báì ni ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo ọ̀sẹ̀ẹ̀sẹ̀ mo nílò láti sinmi kúrò nínú àwọn iṣẹ́ tí mo ti ṣe láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títí di ìparí ọ̀sẹ̀.

Kíni ó máa ń fún mi ní ìtara ni ìbí iṣẹ́? Ohun ti o máa ń fún mi ní ìtara ti o máa ń jẹ́ kí n ṣiṣẹ́ sí i ni tí mo bá rí iṣẹ́ nílẹ̀ tí iṣẹ́ pọ̀ dáadáa láti ṣe tí ó dẹ́ máa mú owó wọlé, ó máa ń fún mi ní ìtara láti ṣiṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ iṣẹ́ tí ò ní mu owó wọlé, ìtara ò ní sí. Ṣùgbọ́n tí ó bá jẹ́ iṣẹ́ tó máa ń mú owó wọlé ni ìtara máa wà níbẹ̀. Nítorí náà mo máa ń ní agbára láti ṣiṣẹ́. So ohun ti o máa ń fún mi ní ìtara ni tí mo bá rí iṣẹ́ tí ó yọ owó, mo máa ní ìtara láti ṣe.

Ṣé mo ní àgbàlá òjò? Rárá mi ò ní àgbàlá òjò. Mi ò ní àgbàlá òjò rárá. Ṣùgbọ́n mo máa, mo máa wá ona láti ní ìkan. Mi ò ní àgbàlá òjò ṣùgbọ́n tí òjò bá ń rọ̀ mi ò ní jáde. Ṣùgbọ́n tó bá yẹ kó mo ní àgbàlá òjò ni màá fẹ́ jáde. Ṣùgbọ́n torí pé mi ò ní àgbàlá òjò mi ò kí ń jáde báyìí.

Kí ni mo máa ń gbọ́ nígbà tí n bá wà nínú ọkọ̀? Ní gbogbo ìgbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ orin dáadáa. Mo máa ń fi nǹkan sí etí ohun tí ó máa ń jẹ́ kí n gbọ́ orin sínú etí mi. Ìyẹn tí àwọn olóyègbò mọ̀ sí earpiece wọ̀ ní mo máa ń fi sí etí láti gbọ́ orin. Nítorí na tí n bá wà nínú ọkọ̀, gbogbo ìgbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń sábà ń gbọ́ orin dáadáa. Mo máa ń gbọ́ orin nínú ọkọ̀ ní gbogbo ìgbà tí mo bá ti ní àǹfààní láti wà nínú ọkọ̀. Mi ò kí ń bá ẹnikẹ́ni sọ̀rọ̀, mo máa ń gbọ́ orin ní gbogbo ìgbà.

Báwo ni mo ṣe máa ń lo àkókò mi pẹ̀lú ẹbí mi? Bí mo ṣe máa ń lo àkókò mi pẹ̀lú ẹbí mi ni, ní gbogbo òpin ọdún, mo máa ń lọ sí ilé. Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi ní gbogbo òpin ọdún. Ṣùgbọ́n tí kò bá tíì tó òpin ọdún, mi ò kí ń lọ sílé. Mi ò kí ń ní àkókò rárá pẹ̀lú ẹbí mi. Ṣùgbọ́n tó bá ti di òpin ọdún ni mo máa ń ráyè láti lọlé láti ní àkókò pẹ̀lú ẹbí mi, láti bá wọn yọ, láti bá wọn ṣe àjọyọ̀ ọdún tuntun. Lẹ́yìn tí ọdún bá ti parí, máa tún padà lọ sílé. Bí mo ṣe máa ń ṣe nìyẹn.

Ṣé mo máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ tó ṣẹ́kù. Nítorí pé tí mii bà lè jẹ oúnjẹ tán lẹ́ẹ̀kan náà, mo máa fí lè sínú abọ́ tàbí inú pọ́ọ̀tù, mo máa fí lè sí ibibẹ̀, màá wa jẹ nígbà tí mo bá dé. Nítorí náà mo máa ń jẹ oúnjẹ tó bá ṣẹ́kù. Tàbí mo dé ilé, mo rí pé oúnjẹ ṣẹ́kù nínú abọ́, mo máa gbe sórí iná, mo máa sì jẹ oúnjẹ tó kù. Bí mo ṣe máa ń ṣe nìyẹn, mo máa ń jẹ oúnjẹ tó kù.

Nígbà wo ni o kẹ́yìn tí mo kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́? Ìgbà tó kẹ́yìn tí mo kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ mi ni ọ̀sẹ̀ tó kọjá. Nígbà tí mo kọ́ ǹkan tuntun nípa ohun tí mò ń ṣe, ǹkan tuntun tó yẹ pé mi ò mọ̀ rí, mo wá wo orí ẹ̀rọ ayélujára, mo wá rí ǹkan tuntun nípa iṣẹ́ mi. Iyẹn ni ọ̀sẹ̀ tó kọjá, mo wá rí pé ǹkan tuntun ti tí ó jáde nípa iṣẹ́ mi, mo wá kọ́ ọ sí i, mo wá mọ ọ sí i. Ǹkan tó dára jù kí èyàn ṣe nìyẹn. Ọ̀sẹ̀ tó kọjá ni mo kọ́ ǹkan tuntun nípa isẹ́ mi ní ibi iṣẹ́ mi.

Ṣé mo máa ń na ara mi? Báwo ni mo ṣe máa ma na ara mi? Kò dá kí èèyàn máa na ara ẹ̀. Kò dá kí èèyàn máa na ara rẹ̀. Nítorí náà mi ò na ara mi. Láì ṣe pé mi ò gbọ́n, báwo ni mo ṣe máa ma na ara mi? Kò dá kí èèyàn máa na ara rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí náà mi ò n na ara mi. Mi ò jẹ ní na ara mi títí láéláé. Bẹ́ẹ̀ni mi ò n na ara mi rárárárá àti rárá. Ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn ló ṣẹ̀ mi ni mo lè na èèyàn, ṣùgbọ́n ara mi, mi ò n na ara mi rárá. Mi ò jẹ́ nínú ara mi.

Irú aṣọ wo ni mo fẹ́ràn láti máa wọ̀? Mo fẹ́ràn láti máa wọ aṣọ èyí ti ó tóbi dáadáa. Mo fẹ́ràn aṣọ ńlá, ṣòkòtò tó tóbi, èwù tó tóbi. Mo fẹ́ràn ǹkan tó tóbi gidi gan. Ìdí tí mo fi máa ń wọ aṣọ ńlá nìyẹn. Nítorí náà àwọn aṣọ ńlá, àwọn aṣọ tó tóbi, àwọn ṣòkòtò tó bá tóbi, èwù tó bá tóbi, òun ni mo fẹ́ràn láti máa wọ̀ jù. Bẹ́ẹ̀ ni, bí mo ṣe máa ń wọ àwọn èwù mi nìyẹn. Mo fẹ́ràn ǹkan tí ó tóbi, aṣọ ńlá, ṣòkòtò ńlá.

Ṣé WiFi mi yára tó? Bẹ́ẹ̀ni, WiFi mi yára. Ó yára gidi gan. Tó yẹ pé tí mo bá fi ń gba nǹkan lórí ẹ̀rọ ayélujára, WiFi mi máa ń yára gan, ó máa ń sáré gidi gan. Mo sì nífẹ̀ẹ́ WiFi mi, ó máa ń yára gidi gan, ó máa ń sáré gidi gan. Bẹ́ẹ̀ni, WiFi mi yára, ó yára bí àsá ni. Ó yára bí àsá. Bí WiFi mi ṣe yára tó níyà.

Eré ìdárayá àwọ̀ ni mo fẹ́ràn jù. Eré ìdárayá àwọ̀ ni mo fẹ́ràn jù. Èyí tí mo fẹ́ràn jù ni, ẹ, eré bọ́ọ̀lù. Eré bọ́ọ̀lù ni mo fẹ́ràn jù. Eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, òhun ni mo fẹ́ràn jù. Òhun ni eré ìdárayá tí mo fẹ́ràn jù. Lẹ́yìn èyí, òhun ni, ẹ, eré ìdárayá bọ́ọ̀lù tí a máa ń tẹ̀ lórí fóònù. Èyí tí a máa ń gbá bí game. Òhun ni mo tún fẹ́ràn jù. Eré ìdárayá tí mo máa ń ṣe nìyẹn.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni mo fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni ẹgbẹ́ eré ìdárayá tí orin, tí orin. Mo fẹ́ ẹgbẹ́ eré ìdárayá tí orin gidi gan, àti ẹgbẹ́ eré ìdárayá tí bọ́ọ̀lù, tí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Mo fẹ́ràn rẹ̀ gidi gan, gidigidi gan ni. Àwọn ẹgbẹ́ tí mo fẹ́ràn jù lọ nìyẹn. Mo tún fẹ́ràn ẹgbẹ́ àwọn tí wọ́n máa ń fo kẹ́nkẹ̀, ẹgbẹ́ àwọn tí wọ́n máa ń fo kẹ́nkẹ̀. Nítorí pé èmi náà máa ń fo kẹ́nkẹ̀. Àwọn ẹgbẹ́ tí mo fẹ́ràn jù ni ẹ fún eré ìdárayá.

Ojú òpó àwọn ayélujára tí mo wà, wọ́n ni ojú òpó MTN, mo sì ń lo ojú òpó ti glo náà. Mo ń lo méjèèjì wọ́n sì dára gidi gan. Wọ́n sì yára gidi gan tí o bá fín wọ́n wo ayélujára. Ó dára fún pípé náà, nítorí ìdí tí mo fi ń lò wọ́n náà ni mo máa ń lo Glo mo sì máa ń lo MTN.

Nígbà wo ni o kẹ́yìn tí mo ní àlá burúkú? Èmi ò kí ń ní àlá burúkú o. Mi ò ní àlá burúkú kankan. Ṣùgbọ́n àlá burúkú tí mo ní nígbà kan ó ti pẹ́ o. Bí ọdún díẹ̀ sẹ́yìn mo ní àlá burúkú. Bí ọdún márùn ún sẹ́yìn sa, ohun ni mo lè sọ pé mo ní àlá burúkú. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní àlá burúkú kankan. Mbé ni, èmi ò ní lá àlá burúkú o.

Kí ni mo máa ń jẹ ní òwúrọ̀? Ǹkan tí mo máa ń jẹ ní òwúrọ̀ a ó pọ̀ rẹpẹtẹ. Ìgbà mìíràn mo lè jẹ ìrẹsì, ìgbà mìíràn mo lè jẹ ẹ̀wà, ìgbà mìíràn mo lè jẹ búrẹ́dì, ìgbà mìíràn kẹré mo lè mu gààrí, ìgbà mìíràn mo lè jẹ ẹ̀bà. Nítorí nàa ìgbà mìíràn mo jẹ̀ lé má jẹ ǹkan kan. Bí mo ṣe rí nìyẹn, ǹkan tó bá wù mí ni mo máa ń jẹ ní àárọ̀. Mi ò ní nkan ẹ̀yọ̀ kan tí mo lè sọ pé òun ni mò ń jẹ ní aárarọ̀ bẹ́ẹ̀ni.

Ṣé mo wọ aṣọ àkayọ̀rí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkayọrí ní ibi iṣẹ́. Mo ti wọ aṣọ àkayọ́rí rí torí pé mo ti parí ní ibi iṣẹ́ mo ti wọ̀ rí. Pápàájù lọ ní ilé ẹ̀kọ́ mo ti wọ aṣọ àkayọ́rí rí dáradára. Mo wọ aṣọ àkayọ́rí ti university ní ilu Èkó. Mo ti ka aṣọ àkayọ́rí ní ibi tí mo ti lọ kọ́ níbi tí wọ́n ti ń ya àwòrán. Bẹ́ẹ̀ ni.

Báwo ni mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Mo máa ń pín owó ná dáradára. Mo máa ń yọ owó tèmi, màá fún wọn ní owó tèmi. Owó tí ó bá tọ́ sí mi láti san, mo máa san. Àwọn náà tówó tó bá tọ́ sí wọn láti san, wọ́n máa san. Bí a ṣe máa ń pín owó nìyẹn. Bó jẹ owó iná la fẹ́ san ni, bó jé owó ilé la fẹ́ san ni, bó jẹ alo ra nkan níta tí a fẹ́ san owó ni, àwọn a pin oníkálukú máa pín oye tí ó yẹ kó san, oníkálukú má sì san.

Ṣé mo mọ bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkókò? Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkókò. Mo mọ bí wọ́n ṣe ń so ìrànwọ́ àkókò dáadáa. Nítorí mi ò ń jẹ́ kí àkókò kankàn ṣòfò. Mo máa ń mọ bí mo ṣe ń lo gbogbo àkókò. Bóyá níbi iṣẹ́ ni, bóyá ní ilé ni, bóyá ní ibi kíbí, bóyá ní ibi tó ti ń tajá ni. O mọ bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkókò dáradára. O mọ bí wọ́n ṣe ń ṣe, bí eeyan ṣe ń lo àkókò ní ọ̀nà tí ó tọ́ àti bí ọ̀nà tí ó yẹ.

Kí ni ìlànà ìpolówó mi? Ìlànà ìpolówó mi ni ìlànà tí mo fi máa ń polówó iṣẹ́ ayàwòrán tí mo máa ń ṣe. Ìlànà ìpolówó mi ni wípé kí wón o gbé iṣẹ́ wá, máa sì ṣiṣẹ́ tí ó tọ́ àti iṣẹ́ tí ó yẹ fún wọn. Màá bá wọn ṣiṣẹ́ tí wọ́n bá gbewa lójú à mi. Ìlànà ìpolówó mi lèyí. Ìlànà ìpolówó mi jẹ́ ìlànà ṣokí.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? A, mí ò mọ ìgbà tí ọjà tuntun yóò jáde báyìí o. Ṣùgbọ́n kí a máa wo bí ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Ọjà tuntun lè jáde nígbà yẹn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, mi o mo ákoko tí ọjà tuntun yóò jáde. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ó yẹ kó jáde.

Ṣé mo máa ń sùn ní ọ̀sán? Ẹ ti ba wa n lé, mo máa ń sùn ní ọ̀sán. Ṣùgbọ́n tí mi ò bá sí n lé, mi ò n sùn ní ọ̀sán. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí mo bá wà nílé tí mi ò lọ ibi iṣẹ́, mo máa ń sùn ní ọ̀sán dáradára. Mo máa ń sùn gidi gan ní ọ̀sán, nítorí pé oorun ọ̀sán mọ́ mi lára, ó rọ̀ mí lọ́rùn ní ọ̀pọ̀lọpọ̀. Tí mi o bá wà nu lé ní ọ̀sán tí mo bá sùn sórí ibùsùn mi, mo máa n sùn lọ. Bẹ́ẹ̀ ni, mo máa ń sùn ní ọ̀sán dáradára.

Báwo ni mo ṣe máa ń gba owó àwọn ènìyàn? Mi ò kan gba owó àwọn ènìyàn, ṣùgbọ́n tí won ba ní kí n ṣiṣẹ́ fún wọn, boya mo fẹ́ ṣiṣẹ́ fún àwọn ènìyàn, tí won ba ní owó wá nile, mo lè gba owó lọ́wọ́ wọn. Tí mo bá fẹ́ bá èèyàn ṣiṣẹ́, mo máa ń gba owó. Tí èèyàn bá jẹ́ fẹ́ fún mi lówó kẹ̀ ree, ó máa ń fún mi lówó. Nítorí náà bí i ṣe máa ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn ni. Mi ò kan deede lọ bá àwọn ènìyàn láti gba owó lọ́wọ́ wọn, ṣùgbọ́n nǹkan gbọ́dọ̀ dà wa pọ̀ kí n to gba owó lọ́wọ́ wọn.

Nígbà wo ni o máa ń fà? Nígbà wo ni mo máa ń fà kí ni? Èdè yìí ò dánmọ́rán. Èdè yìí ò ṣe ìjìnlẹ̀ èdè Yorùbá gidi. Nítorí pé mi ò mọ ìtumọ̀ ohun tí ẹ kọ sí bí bai. Nígbà wo ni o máa ń fà? Ẹni tó kọ ilé yìí kò kọ èdè Yorùbá gidi. Nítorí náà mi ò mọ ìgbà tí mo máa ń fà mi ò mọ ìtumọ̀ rẹ̀. The way tẹniyẹn gan, fi ko, the way tí o fi gbé wá sí bí bai kò ṣe ọ̀nà tí ó dára.

Ṣé mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Mo máa ń jáde lọ sẹ́ iṣẹ́ ní ìta. Ìgbà mìíràn a máa ń gbéra wa jáde láti lọ gbádùn ní ìta. Tí iṣẹ́ bá dẹ́ wà, a máa tún padà lọ sí ibi iṣẹ́ láti lọ ṣe iṣẹ́. Ṣùgbọ́n kàn ṣe gbogbo ìgbà ló máa ń ṣe èyí. Ṣùgbọ́n ní ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan, a máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́

Kí ni mo máa ń ṣe nígbà tí mo bá ń sìn? Nígbà tí mo bá ń sìn, mo máa ń bo ẹnu mi. Nítorí pé nígbà tí eeyàn bá sìn, itọ́ máa fẹ́ ń jáde, kàtá máa fẹ́ ń jáde. Nítorí náà ó dára kí eeyàn máa bo ẹnu nígbà tó bá fẹ́ sìn. Nítorí náà nígbà tí mo bá fẹ́ sìn, mà á, mo máa ń bo ẹnu. Mà á sì mú aṣọ máa fi bo ẹnu mi kí itọ́ mi tàbí itọ́, itọ́ tí ó bá jáde kó má ba lọ sí ẹnu ẹlòmíràn. Bii n se máa ń ṣe.

Kí ni ó máa ń mú mi rẹ rin? Àwọn nǹkan tó pọ̀ máa ń mú mi rẹn rin. Tí ẹni kan bá sọ̀rọ̀ tí ó panilẹ́rìn, mo máa ń rẹn rin. Tàbí tí mo bá wo àwòrán kan tí mo rí pé ó máa ń mú yàn rẹn rin, mo máa rẹn rin. Tàbí tí ẹni kan bá fi ọwọ́ rìn mí ní ẹ̀yìn tàbí ó fi ọwọ́ rìn mí ní ẹ̀gbẹ́ ikùn, mo máa ń rẹn rin. Nítorí náà ohun pọ̀ tí ó máa ń mú mi rẹn rin gidi gan. Ohun pọ̀ lóríṣiríṣi tí ó máa ń mú mi rínrin.

Ṣé mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Ní ẹ̀ẹ̀kan kan, mo máa ń wo àwọn ìràwọ̀, kí ń ṣé pé mo fẹ́ràn rẹ̀ báyẹn ná. Ṣùgbọ́n ní ẹ̀ẹ̀kan kan mo máa ń wo àwọn ìràwọ̀, pé à mo wà níta ní àṣálẹ́ ni. Mo máa ń wòkè láti wo àwọn ìràwọ̀ tó wà lókè. Ṣùgbọ́n mi ò fẹ́ràn rẹ̀ báyẹn. Lóòótọ́ mo fẹ́ràn rẹ̀ nígbà kan rí, nígbà tí mo ṣì kéré. Ṣùgbọ́n lọ́wọ́ ẹ tí mo ti dàgbà díẹ̀, mi ò fi bẹ́ fẹ́ràn láti máa wo ìràwọ̀ púpọ̀ báyẹn.

Ṣé mo máa ń wọ ìbọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọwọ́. Bóyá tí mo bá fẹ́ ṣe iṣẹ́, iṣẹ́ ètò dọ̀tí, iṣẹ́ ìdọ̀tí tàbí mo fẹ́ fi ọwọ́ gbé nǹkan tí ó dọ̀tí, mo máa ń wọ ìbọwọ́ kí ọwọ́ mi má bà lé dọ̀tí tàbí kí ọwọ́ mi má bà lé ní apá kankan. Mo máa wọ ìbọwọ́ ní àkókò náà tí mo bá fẹ́ ṣe iṣẹ́ ìdọ̀tí tàbí mo fẹ́ ṣe iṣẹ́ ilé, mo máa wọ ìbọwọ́ dáadáa.

Ṣé mo máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Mo máa ń pè wọ́n, ti mo bá rí àwọn oníbàárà tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bá mi ra nǹkan, mo máa ń pè wọ́n kí wọ́n lé bá tún padà wá wá bá mi ra nǹkan. Nítorí náà, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Nítorí pé oníbàárà tuntun náà ló máa di oníbàárà tó máa máa bá yẹn ra ni gbogbo ìgbà. Nítorí náà ni ó dára tí èèyàn bá ní oníbàárà tuntun kí èèyàn máa pè. Nítorí náà, mo máa ń pe àwọn oníbàárà tuntun mi.